Ìgbà mélòó ni ọ máa ń ní ìpàdé lọ́sẹ̀ṣẹ̀? Dá, nígbà tí mo fi máa ń ní ìpàdé lọ́sẹ̀ṣẹ̀ kò ju ẹ̀ẹ̀kan lọ. Ẹ̀ẹ̀kan, ó máa ń jẹ́ ìgbà tí a pàdé pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi níbi tí a ti máa ń fi, a máa ń dá àjọ tó jẹ́ pé ó jẹ́ ìlọsíwájú tí ẹgbẹ́ àti, ẹ, àwọn alábàáṣepọ̀ nídi iṣẹ́. Dá, tá a sì máa ń jọ ń wà nù. Ìpàdé náà ní ọ̀sọ̀ọ̀sẹ̀, ó sì máa ń wáyé ní, ní ìgbẹ̀yìn ọ̀sẹ̀. Ọ̀un nà ni ìjọ Sọ́ńdè. Ìjọ náà la máa ń ní ìpàdé níbi tí kalukú yi o ti mú ọ̀rọ̀ tìẹ́ wá. Tá sọ àwọn ọ̀rọ̀ jánkanjánkan, ọ̀rọ̀ tó ní àǹfààní torí ibi ìpàdé tá a máa ń ṣe lọ́sẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kan. Ibẹ̀ ni gbogbo àwọn nǹkan tó tọ́ àti tó yẹ ibẹ̀ láti sọ́, tín sì máa ń fa ìlọsíwájú àwọn èèyàn torí nǹkan tó dára ni dáradára.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi, Oun nà ni bi'irü, ẹ́, àwọn iṣẹ́ tí ó pò tó jẹ́ pé èèyàn, ẹ́ẹ́, ó ní ìdí láti jáfáfá níbẹ̀. Àwọn iṣẹ́ tó pò tó rí bẹ́ẹ̀ náà ò pan dandan lórí rẹ̀. Ẹ̀yọ̀ ṣe iṣẹ́ tó ṣe tán àti tó ṣe yẹn tó jẹ́ pé èèyàn ó máa lo ago lórí rẹ̀, èèyàn ó máa wù. Ẹ lẹ́ekejì fún wa owó, owó, ẹ́, ìsanwó lórí àsìkò tí gbogbo iṣẹ́ tí èèyàn bá ń ṣe, ìdojúkọ tí wọ́n máa ń wà níbẹ̀ nínú àwọn ìdojúkọ, ọ̀nà ẹni àìsànwó lásìkò torí tí wọ́n bá san owó lásìkò fún èèyàn, tó iṣẹ́ náà ò fẹ́ mọ yọ̀ ní ẹ̀mí rẹ̀. Kò bá jẹ́ pé nítorí Ọlọ́run ni fi n un ṣiṣẹ́ náà tẹ́lẹ̀ tí ń ṣiṣẹ́ dáradára, yóò fẹ́ mọ ṣiṣẹ́ ní iṣẹ́ tí ó dà. Torí gbogbo ẹni tí máa ń ṣe wàhálà, ẹ́, níbi ìdojúkọ iṣẹ́ rẹ̀. Gbogbọ ẹro ọkan rẹ̀ ni pé ní tó bá ti di, ẹ́ẹ́, nígbà tí wọ́n san owó, owó ẹ̀yin oṣù ká san owó rẹ̀ pipẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá san owó rẹ̀ ni pipẹ́ torí àwọn ìdojúkọ tó ti fi síwájú lẹ́yìn tí wọ́n bá san owó rẹ̀ pẹ́rẹpẹ̀re kán ṣe tó tètè san owó torí àwọn ẹlòmíràn, àwọn ibi iṣẹ́, àwọn ibi iṣẹ́ mi wọ́n máa ń san owó èèyàn pérépere àmọ́ wọ́n ń tètè san fún èèyàn tó jẹ́ pé èmi èèyàn ó ti lọ yọ̀, èèyàn ti lè lọ jẹ́, tí ẹ̀ ò jẹ́ gbèsè kalẹ̀lẹ̀